Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn mi nípa wíwá àwọn ìwé tó máa ń ràn yàn lọ́wọ́ láti sọ ọkàn yàn di ọ̀tún. Mo máa ń ka bíbélì mi náà láti sọ ọkàn mi di ọ̀tún. Nítorí wípé nípa ìwé kíkà, nípa ìwé kíkà àti gbogbo àwọn oríṣiríṣi ọ̀nà tó máa ń fi sọ ìdọ̀, ọkàn dòtún ni emí máa ń, ni mo máa ń ṣe.

N gbẹ́mì ṣe máa ń pàrọ̀ ọkàn mi nígbà tí iṣẹ́ bá pò. Máa wo iṣẹ́ tí tó bá yẹ kí ka kọ́kọ́ parí. Mo máa tú àwọn iṣẹ́ náà lórí bí wọ́n bá ṣe, bí wọ́n ṣe ṣe pàtàkì sí. Nítorí náà èmi yóò wá mú èyí tó bá alákọ̀kọ́ tó bá jẹ́ pàtàkì ni màá kọ́kọ́ ṣe. Tí mo bá ṣe yẹn tán, màá bó sí orí ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé. Tí máa parí ẹlẹ́ẹ̀kejì tó ṣe pàtàkì, màá tún wá bó sí ẹlẹ́ẹ̀kẹta. Gbẹ́mì ṣe má ń, gbẹ́mì ṣe máa ń ṣe iṣẹ́ nìyẹn.

Ah! Rárá o, ẹmi kẹ̀, emi tí ò ń jẹun. Bá mo ṣe fẹ́ jẹ́ ẹni tí ò ń jẹ ẹran. Ẹmi fẹ́ràn ẹran gán. Èmi kì ń ṣe vegan o. Hmm, èmi fẹ́ràn ẹran. Èmi mọ ń jẹ ẹran, mòó mọ ń jẹ ẹja. So, ẹmi, ẹmi fẹ́ràn ẹran gan. So, nítorí náà èmi kì ń ṣe ẹni tí kì ń jẹ ẹran. Ẹ ṣe gan. Ẹ ṣe hun fún ìbéèrè yẹn. Ẹ kú ìfẹ́.

Kò sí bí mi ò ṣe lè ṣe etẹ owó iṣẹ́. Té mi bá, tí mo bá gba owó, owó oṣù mi, owó iṣẹ́ tí wọ́n máa ń san fún mi lóṣùọ́ṣù. Àh, màá kọ́kọ́ yọ owó tí a mọ̀ sí ìdámẹ́wàá. Tí mó yọ ìdámẹ́wàá mi tán, màá yọ owó oúnjẹ. Owó tí màá fi jẹ fún oṣù, oṣù, oṣù náà, oṣù tó ń bọ̀. Màá wá yọ owó ọkọ̀. Owó tí màá fi rẹ́po sí ọkọ̀ láti gbọ́kọ̀ lọ sí ibi iṣẹ́ àbí tí mo bá fẹ́ jáde àti tí ó bá dà jẹ́ pé mi kò fẹ́, àh, gbọ́kọ̀ jáde. Owó tí màá fi wọmọ́, wọ ọkọ̀. Tí mó yọ yẹn tán, màá yọ owó tí mo máa fi pamọ́. Nítorí oṣooṣù ni mo máa ń dá owó pamọ́. Owó tí táwọn olóyìnbó ń pè ní savings. Hmm, mo máa fi pamọ́

Irú iṣẹ́ tẹ̀mi ń ṣe, èmi kì í nílò láti kọ ìròyìn ní ibi iṣẹ́ tí èmi ti ń ṣiṣẹ́. Wọ́n ní àwọn tí wọ́n gbà láti máa ṣì kọ ìròyìn àwọn tó jẹ́ pé iṣẹ́ tó máa ń ṣe nìyẹn. Iṣẹ́ tó máa ń ṣe, iṣẹ́ tó, tó máa ń ṣe nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Bọ ko nṣe ni gbogbo ìgbà lèmi máa ń wọ fìlà. Èmi ní àwọn fìlà kan tí wọ́n ń pè ní fìlà ojú, mo fẹ́ran àwọn fìlà yìí. Tí mo bá fẹ́ jáde tí mo bá rí i pé òòrùn mù, mo máa dé àwọn fìlà yìí láti má jẹ kí òòrùn kó pa mí ní orí. Bẹ́ẹ̀ ẹ ṣe.

À, ìgbà mélòó ni mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi? À, gbogbo ìgbà ma lemi ma máa ń ṣe àyẹ̀wò ímélì mi, ko lóǹkà. Nítorí pé mo máa ń gba oríṣìíríṣìí ímélì, ímélì iṣẹ́ ni o, ímélì, kò sí ímélì tí, tí èmi kì í ń gba. Gbogbo ìgbà èmi máa ń wo ṣààyẹ̀wò ímélì mi láti rí tí mo bá ti ní ímélì tuntun tí mo nílò láti tètè yanjú, láti tètè yẹ̀wò.

Nǹkan tí mo máa ń ṣe nígbà tí ojú bá ń ro mí, tí ojú bá ń ro mí, èmi máa fi iṣẹ́ tí mò ń ṣe lẹ̀, màá kọ́kọ́ pa ojú mi dé torí nǹkan tó máa ń fa kí ojú ro mí ni tí mo bá ti jókòó síwájú ẹ̀rọ ayárabíàṣá mi tí mo máa mọ̀ sí kọ̀mpútà fún ìgbà tó pẹ́, ó lè máa fa ojú ro. Èmi ó tí ojú bá ti ń ro mí, màá mo lè kọ́ pa ẹ̀rọ ayárabíàṣá mi dé, màá po ojú mi dé, màá fi í lẹ̀ fún bí i fún ìgbà díẹ̀. Mo lè pa ojú dé kí n díde lórí àga mi kí n lọ sí ìta, kí èmi rìn díẹ̀ kí n wo àyíká kí ojú mi kí ó bá lè rọlẹ̀.

Nǹkan tí mo máa ń ṣe láti tayọ sí àwọn alábàṣiṣẹ́ mi, ẹ̀mi jẹ́ ẹni tí, tí ò fẹ́ wàhálà, èmi jẹ́ ẹni tí, tí ò kí ń fẹ́ bá àwọn ènìyàn ni ní jẹ́. Nígbà tí mo bá rí pé a ti ṣiṣẹ́, tí mo wà ní ibi iṣẹ́ tí mo rí pé àwọn alábàṣiṣẹ́, alábàṣiṣẹ́ mi tí, tí wọ́n nílò ìsinmi, èmi le gbé wọn jáde, èmi lè bá wọn ra oúnjẹ tí wọ́n ó jẹ láti tàbí kí n bá wọn wá ohun tí wọ́n ń mu láti rí pé, láti kí ara wọn ba lè.

Bí mo ṣe máa ń tọro àforíjì nì wípé tẹ́ mi bá rí pé mo ti se asemase èmi a lọ bá ẹni tí mo se asemase si, màá bẹ̀ pé kó má bínu, pé kó dáríjì mi, wípé èmi gbàá, wípé ohun tí mo ṣe kò dáà kò dára. Pé torí àwọn àgbà wọn bọ̀ wọ́n ní pé tí ọmọdé bá ti mọ ẹjọ́ rẹ̀ pé kò yẹ kó pẹ́ ní orí ìkúnlẹ̀, èmi a lọ bá onítọ̀hún pé kó má, pe kó dáríjì mí, kó má bínú sí mi, pé fún ohun tí èmi ṣe, pé èmi ko ni ṣe bẹ́ẹ̀ mọ̀

Hmm, ní ojoojúmọ́ omi tí mo máa ń mu, hmm, ó kéré jù máa ń mu ààbọ̀ garawa lóòjọ́. Ọjọ́ mìíràn wà tí mo bá mu mu dáadáa, mo lè mu tó garawa kan torí omi dáa lára gan an. Èmi dẹ̀ máa ń gbìyànjú láti rí pé mo mu omi dáradára.

A! Kò máa sí ibi kan pàtó tí mo fẹ́ràn láti lọ. Àmọ́ mo, àwọn ibi kọ̀ọ̀kan wà tí ẹ̀ pé mo fẹ́ràn láti lọ bí i kí n lọ sí ilé ìdárayá láti lọ gbádùn ara mi nígbà tí kò bá sí iṣẹ́. Mo máa ń fẹ́ràn láti lọ sí ibi iṣẹ́ o nítorí pé ibẹ̀ ni mo ti máa ń ṣiṣẹ́ láti ri owó. Ìyàṣá jẹun, ibẹ̀ ni mo ti máa ń ṣiṣẹ́ owó, ẹ́ láìsí owó, bọ̀wọ̀lẹ́ yẹn ṣe fẹ́ gbọ́ bùkátà. Nítorí náà mo fẹ́ràn láti máa lọ sí ibi iṣẹ́ o láti lè ṣiṣẹ́ láti rí owó láti ná. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn ní ẹ̀yìn ọ̀sẹ̀ nítorí pé ọjọ́ náà ni, à, ààyè máa ń gbà mí láti jó láti yọ̀ ní ilé Ọlọ́run. Mo máa rí àwọn ará mi, àwọn ọ̀rẹ́ mi táa máa sọ̀rọ̀ ní ẹ̀yìn, ẹ̀yìn ìjọsìn. Mo fẹ́ràn láti máa lọ sí ọ̀dọ̀ àwọn òbí mi láti rí wọn. Tí mo bá lọ bẹ, màá rí wọn, màá wo bí àlàáfíà wọn ṣe rí. Tí mo bá dé ń bọ̀, wọ́n ní èso tó, èso rẹpẹtẹ lọ́dọ̀ wọn. Tí mo bá dé ń bọ̀ náà, àwọn èso tó bá, tó bá wà ní, tó bá, tó bá wà ńlẹ̀, màá kó wọn dání bí i ọ̀gẹ̀dẹ̀, bí i ọ̀gẹ̀dẹ̀, ìbẹ́pẹ, ọsàn lóríṣiríṣi. Mo fẹ́ràn láti máa lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi. N, tí mo bá ti ràyè, mi kì í ràyè láti rí wọn ní gbogbo ìgbà. Àmọ́ ìgbà tí ààyè bá ti yọ inú mi máa ń dùn láti lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi. A máa sọ̀rọ̀, gbogbo ohun tí, tó ṣẹlẹ̀ tí a kò lè sọ nítorí ọ̀nà jíjìn là máa sọ, a máa yọ̀, a máa jẹ, a máa, a máa jẹ, jẹun.

Ah, èmi féràn àtẹ̀gùn nítorí pé àwọn ibi iṣẹ́ kọ̀ọ̀kan wà tí mo ti ṣiṣẹ́ rí, tó jẹ́ pé àwọn ibi iṣẹ́, ilé ibi iṣẹ́ ọ̀ún ga gan-an. Tó jẹ́ pé tí èèyàn bá máa gùn stíà ké sí wọn, èèyàn á rìn, torí pé òkè lókè ni ibi iṣẹ́ mi wà nígbà náà. So, tí mo pẹ̀lú àtẹ̀gùn, kò ní pẹ́, torí a ti dé láti ṣálẹ̀ lọ sí ibi tí ibi iṣẹ́ mi wà. So àtẹ̀gùn dára gan, mo féràn rẹ̀.

Ah! Èmi máa ń gbọ́ podcast dáadáa o. Mo fẹ́ràn podcast. Oríṣiríṣi podcast mo máa ń gbọ́. Mo máa ń gbọ́ àwọn podcast tó wà lórí ìrírí ayé, àwọn podcast tí tó wà fún eré ìdárayá, àwọn podcast tó wà fún bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Oríṣiríṣi ni mo máa ń gbọ́.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù náà ni àjọ̀dún Kérésìmesì. Ah! Mo fẹ́ràn àjọ̀dún Kérésìmesì gan ni láti ìgbà tí mo ti wà ní ọmọ ọwọ́, ọmọ tí mo ti wà ní kékeré, ọmọ kékeré ni mo ti ń ṣe àjọ̀dún yìí. Àjọ̀dún náà má ń jẹ́ àjọ̀dún tí a má ń jẹ oríṣiríṣi oúnjẹ, tí a má ń wọ aṣọ tuntun. A máa ra aṣọ tuntun, ra bàtà tuntun tí a má ń jáde ṣe àjọyọ̀ tí gbogbo ilé má ń kún.

Mo fẹ́ràn ijiyan o. Èmi fẹ́ràn iyan gan. Mo máa ń jíyan gan. Ọmọ Yorùbá ni èmi jẹ́. Nítorí náà, ìyàn jẹ́ oúnjẹ tí a mọ̀ sí ilẹ̀ Yorùbá. A fẹ́ràn iyan. Ka to bá tú wá rí àwọn ọbẹ̀ tó dára bí ọbẹ̀ ẹ̀gúsí, ẹran ẹlẹ́mi méje, oríṣiríṣi ẹran.

Rárá o, èmi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́ o. Torí Kristẹni ni èmi jẹ́, ọmọ lẹ́yìn Jésù. Ìgbàgbọ́ wa ò dẹ̀ gbà wá láàyè láti máa gbàgbọ́ nínú irú nǹkan báyẹn. Torí náà èmi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́ o.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo ti ń wo eré ìdárayá yìí láti ọdún ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́sàn-án ó lé ọ̀kàndínlọ́gọ́rùn-ún. Àtìgbà náà ni mo ti ń wo àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ìlú mi tí a mọ̀ sí Super Eagles. Mo rántí náà ní ọdún náà nígbà tí à ń gbá qualifiers fún, ẹ, ètò ìdíje àgbáyé tí, a, a, agbábọ́ọ̀lù wa tó ṣubú lórí, lórí pápá ìgbábọ́ọ̀lù tó kú, orúkọ ẹni náà ni Samuel Okparaji ní ọdún náà. Mo rántí pé mo wo ìgbà tí àwọn a, agbábọ́ọ̀lù wa tí ó, tó wà ní ọdún under sixteen tó ń lọ fún, a, lọ sí fún FIFA World Cup ní ọdún ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́sàn-án ó lé ẹ́tàlélọ́gọ́rùn-ún tí wọ́n, tí wọ́n, tí wọ́n, tí wọ́n gbégedé. Mo rántí ọdún náà àti ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́sàn-án ó lé mẹ́rìnlélọ́gọ́rùn-ún nígbà tí àwọn agbábọ́ọ̀lù Super Eagles wa tí wọ́n jáwé olúborí ní Africa ìgbà Cup of Nations.

Oríṣìíríṣìí ni ibi tí mo máa ti ń ra nnkan ó. Tó bá jẹ́ pé nǹkan ọbẹ̀, nnkan jíjẹ, mo lè lọ sí ọjà. Mo lè lọ sí ọjà, ọjà tó wà ní tòsí wa. Bí tí owó bá dẹ̀ pọ̀ dáadáa tí àkókò wà, mo lè lọ sí ọjà tí ó jìnnà sí wa tí nnkan ti máa ń, tó ti máa ń jẹ lówo pọ́kú tan tí a ń pè ní Mile 12. Ibẹ̀ àwọn nnkan pọ̀, wọ́n pọ̀ tí wọ́n ò wọ́n níbẹ̀. Mo lè lọ bẹ̀. Tó bá sì jẹ́ bí àwọn irinṣẹ́, àwọn irinṣẹ́, mo tu lè lọ sí ibi tí wọ́n ti máa ń ta irú àwọn irinṣẹ́ bẹ́ẹ̀.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ibi iṣẹ́ mi ò dán mọ́rán. Èmi jẹ́ ẹni tó má ń bọ̀wọ̀ fún àwọn olùdásílẹ̀ àti àwọn ọ̀gá ibi iṣẹ́. Mo má ń bọ̀wọ̀ fún àwọn ènìyàn. Mi kì í gbéra ga. Eni wà ìrẹ̀lẹ̀ ni mí. Nítorínà mo má ń bọ̀wọ̀ fún àwọn olórí ibi iṣẹ́ mi. Ohun tó n bá ní kì n ṣe ni mo má ń ṣe é, mi kì n ta wọ́n lóhùn.

À, oríṣìíríṣìí ímeèlì lé mímọ̀ máa ń gbà. Àwọn méèlì àìwúlò dè máa ń yapa, wọ́n máa ń pọ̀ tó máa ń wọnú ímeèlì mi lójoójúmọ́. Lójojúmọ́ àwọn ímeèlì tí mi ò mọ bó ṣe rí, bó ṣe rí àdíréẹ́sì ímeèlì mi. So nítorí náà mo máa ń gbà àwọn ímeèlì àìwúlò.

Bẹ́ẹ̀ni o, mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò. Èmi fẹ́ràn ètò gan, ohunkóhun tí mo bá fẹ́ ṣe mo máa n ri dájú dájú wípé mo farabalẹ̀ ṣe tó rẹ̀ kó ba lè já sí àṣeyọrí. Nítorí náà èmi kì í fi ètò ṣeré rárá, mo má n ṣe ètò.

Ah! Èmi ti lọ sí òde ní ọ̀pọ̀ ìgbà o, èmi fẹ́ràn àti máa lọ sí òde o. Kò sẹ́yìn ọ̀sẹ̀ tí èmi kì í lọ sí òde torí òde máa ń dùn, òde máa ń dùn. Òde jẹ́ ibi tí a ti máa ń rí àwọn ọ̀rẹ́ wa, àwọn ará wa tí a máa, tí a ti ríra tó, tó nígbà tó ti pẹ́, tí a máa ríra ṣáájo yọ̀ò jẹun dúpẹ́. Nítorí náà mo fẹ́ràn àti máa lọ sí òde.

Bẹ́ẹ̀ni o, mo máa ń tan ìkíni lórí fóònù mi torí mo fẹ́ràn láti máa gbọ́ ìkíni. Nítorí náà mo máa ń tan ìkíni máa ń mọ́rí yà oríṣìíríṣìí ìkíni. Tí a bá rí ẹni tó lè kíni dáadáa, èmi máa gbọ́, mo kì í pa.

Lóòtítọ́, o mi kì í dúró. O gbọ́gbo ojọ orí gbogbo ọjọ́ ni mo máa ń lo ẹ̀rọ ayára bí àṣá mi torí òun mo máa ń fi ń ṣiṣẹ́. Àmọ́ nígbà tó bá dà pé ó fẹ́ boya ó fẹ́ rẹ̀ mi tí ó Pàràǹgídá, mo, mo, mo máa, mo lè, mo lè, mo, mo, mo lè dúró díẹ̀. Àmọ́ mi kì í torí iṣẹ́ tí mo máa ń ṣe mo máa ń fi ń ṣiṣẹ́. So nítorí náà gbogbo ìgbà mo máa ń lo àyà fi tó bá jẹ́ pé ó rẹ̀ mi.

Èékánná mi, mo mọ n tọ́jú èékánná mi, o ti bá tí ri pé ó ti ń, ó ti gùn, n tó ti ń ni mí lára, àbí tí n bá rí pé ìdọ̀tí ti, ó ti há sínú rẹ̀. Ó ní irin tá a máa fi ń gé tí a ń pè ní, ta máa fi ń gé èékánná, tá ń pè ní gé èékánná, gé èékánná. Àhá maa mú, ma fi gé, à dẹ máa fọ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń dìde ní àkókò torí èmi mọ̀ pé ìgbà kan ò lọ bí òréré. Ohun tó bá yẹ kí n ṣe ní àkókò mo máa ń gbìyànjú láti dìde láti ṣe é torí àkókò kì í dúró di ẹni kankan. Nítorínà èmi kì í fi àkókò mi ṣeré. Mo máa ń dìde ní àkókò tó bá tọ́, tó bá yẹ kí n dìde.

Ẹ̀ ń bí mo ṣe máa ń rí àkókò nígbà tí mo bá wà nínú ìlà. Kí máa pàrọ̀ ìbéèrè yíò kò yé mi. Àmọ́ mo àkókò èmi, èmi rí àkókò, àkókò jẹ́ ohun tí èèyàn gbọ́dọ̀ fi ṣeré torí àkókò kìí dúró di ẹni kankan, kò yí dúró di ẹni kankan. Nítorí náà èmi kìí fi àkókò mi ṣeré. Èmi rí àkókò, àkókò jẹ́ ohun tó ṣe pàtàkì tí kìí dúró. Nítorí náà èmi kìí fi àkókò ṣeré, èmi kìí fi í ṣòfò.

Ah! —Mo ṣe máa ń pàrọ̀ ọkọ̀ mi. N towó bá ti wà lọ́wọ́ mi ni, —tí mo bá ti lo ọkọ̀ kan tí mo ti ríi pé ó ti fẹ́ máa fún mi ní —wàhálà, —n tótí di pé gbogbo ìgbà ni-in a dé ń tunṣe, a dé ń tunṣe, a dé ń tunṣe. Tí owo bá ti yọ, màá lọ wo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ èyí tí ọkàn mi bá fẹ́ràn. Màá wá owó, màá dẹ̀ fi pàrọ̀, màá ta ọkọ̀ yìí tí mò ń lò. Màá tàá, —màá wọ́wọ́, màá fowó kun, màá fi owó wá eyi tó bá dáa tí ó dáńgájíà n tí ó dáńgájíà.

Aaa, èmi fẹ́ràn ago ọwọ́ o. Mo fẹ́ràn ago ọwọ́. Bẹ́ẹ̀ ni mo máa ń wọ ago ọwọ́. Ago ọwọ́ ẹni lẹ́dà, ago ọwọ́ ẹni rọ́bà, ago ọwọ́ oniṣee ni kòṣe yìí tèmi kì í ń wọ. Mo fẹ́ràn ago ọwọ́ tó jojú ní gbèsè. Mo fẹ́ràn ago ọwọ́ gan. Mo fẹ́ràn ẹ̀ gan.

Oṣù tí mo fẹ́ràn jù lọ nínú ọdún, oṣù méjì ni. Ìkínni, oṣù October nítorí pé oṣù náà jẹ́ oṣù tí ìlú mi, ìlú mi gba òmìnira, ìlú mi gba òmìnira. Orílẹ̀ èdè mi Nigeria gba òmìnira ní ọdún tí a mọ̀ sí 1960 ní October, oṣù October ọjọ́ kìnní. Ọjọ́, àti wípé ọjọ́, ọjọ́ ọdún ọjọ́ ìbí mi náà ti wá bọ́ sí oṣù October. Ọdọ ọjọ́ mẹ́tàlá nínú oṣù October ni ọjọ́ ìbí mi. Àti wípé oṣù October jẹ́ oṣù tí oúnjẹ máa ń pọ̀ dáadáa. Oṣù tí mo ti wá fẹ́ràn náà ni oṣù December nítorí oṣù náà la máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí Jésù tí a máa ń ṣe ọdún, ọdún àjọ̀dún tí a, a máa, a máa ṣe àjọ̀dún tí a máa péjọ rí àwọn ata ẹbí wa tí a ti rí lọ́jọ́ tó ti pẹ́ tí a máa pé ìpápọ̀ yọ jẹun, iṣẹ́ àjọyọ̀.

Uhm, bẹ́ẹ̀ni mo máa ń fi àwọn fáìlì mi kọ̀ọ̀kan pamọ́ sórí cloud. Uhm, àwọn tí mo bá ríi wípé ó jẹ́ ǹkan tó jẹ́ pé mo lò inírò ní pàjáwìrì. Irú àwọn yẹn, mo máa ń fi wọ́n sórí cloud. Àmọ́ àwọn tí mo bá ríi wípé mo nílò láti fi pamọ́, tí mi kò fẹ́, tí mo mọ̀ pé kò yẹ kó bọ́ sọ́wọ́ ẹni tí ò yẹ kó bọ́ sí, irú àwọn yẹn mi kì í fi wọ́n pamọ́ sórí cloud. N, mo ní díráìfù, hád díráìfù tí mo máa ń fi wọ́n pamọ́ sí.

Àh eh, èmi máa ń lo aṣọ ìbora o. Mo máa ń lo aṣọ ìbora. Láti ìgbà tí mo ti wà ní kékeré ni màmá mi ti máa ń dá aṣọ ìbora bò mi. Torí náà o ti wá mọ̀ mí lára. O ti wọ̀ mí lára láti máa lo aṣọ ìbora. Tí òtútù bá mú aṣọ ìbora ó kín ń jẹ́kí òtútù kó wọ̀ mí ní ara.

À, data tí mo máa ń lò ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀, èmi máa ń lo data gan o. Èmi máa ń lo data gan, mo lè lo bí ogún gig ní ọ̀sẹ̀ kan. Àmọ́ tí ààyè bá gbà mí, tí ààyè bá gbà mí dáadáa tí kò bá ṣe pé owó ò sí láti lè ra data, èmi lè lo one terabyte gig, terabyte gig data ní ọ̀sẹ̀. Nítorí èmi máa ń lo data gan, mo máa ń fi ṣiṣẹ́ tán, mo máa download video, download àwọn fáìlì, àwọn fáìlì tèmi dè mó ń download mó ń tóbi, wọ́n máa ń pọ̀ gan.

Ha, èmi máa ń kàwé o. Mo máa ń ka ìwé dáadáa torí pé láti kékeré mo ti máa ń kàwé, àti kékeré ni mo ti kọ́ bí wón ṣe ń kàwé. Láti ilé àkọ́bẹ̀rẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí kàwé títí tí mo fi parí ilé ẹ̀kọ́ yunifásítì. Nígbà tí mo ka parí ilé ẹ̀kọ́ yunifásítì, èmi tí mò ń ka àwọn ìwé tó máa fún mi ní ìmọ̀ kún ìmọ̀ tó máa jẹ́ kí òye kí ó yé mi, tó máa sọ mí di ọ̀jọ̀gbọ́n.

Ìtúmọ̀ orúkọ mi, a mo mọ ìtúmọ̀ orúkọ mi nítorí pé ní Nàìjíríà, gbogbo ẹ̀yà tó wà, ìtú-- gbogbo orúkọ ló máa ń ní ìtumọ̀. Orúkọ mi jẹ́ Oyèdélé. Oyèdélé túmọ̀ sí wípé olóyè ti dé, olóyè ti dé. Nílẹ̀ Yorùbá, gbogbo orúkọ ló máa ń ní ìtumọ̀. Ó mọ-- gbogbo ọmọ tó bá bí, wón máa fún ní orúkọ lálé lórí, lórí pàtó, ìtumọ̀ kan pàtó.

Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi. Mo máa ń, ó jẹ́ nǹkan tí mo máa ń fọkàn sí láti ṣe torí kí ọjà mi kí ó lè wà ní ipò tí ó dára fún àwọn oníbàárà mi láti lè rà wọ́n. Kó má di pé àwọn oníbàárà mi máa rọ̀ ọjà mi, wọn a máa sọ pé wọn kò dáa. Irú nǹkan báyẹn máa ń ba, ó máa ń ba ọjà jẹ́ fún ìyàn ni. Àwọn oníbàárà ìyàn dẹ̀ ni fẹ́ bá ìyàn rà mọ́. Nítorí náà èmi ń fi títọ́jú ọjà mi, ó jẹ́ okùn kúdùn, ó jẹ́ nǹkan tí èmi kì í fi ń ṣeré.

Aah, èmi fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn o. Mo fẹ́ràn wọ́n gan nítorí ẹ̀rín dára. Ẹ̀rín máa ń rọ̀yàn lọ́wọ́ láti, láti fara balẹ̀ nígbà tí ènìyàn bá ti ṣiṣẹ́ tí orí ti gbóná. Ó máa ń mú ara ènìyàn balẹ̀. Nítorí náà èmi fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn. Wọ́n dára, ó jẹ́ irú àlọ́ tó yẹ kí ènìyàn, kí ènìyàn máa gbọ́. Nítorí ẹ̀rín máa ń mú kí inú ènìyàn kí ó dùn. Tí inú ènìyàn bá dẹ̀ ń dùn, ó máa ń jẹ́ kí ènìyàn kí ó ní ẹ̀mí gungun.

Emi kí ń wọ ohun ọ̀ṣọ́ torí èmi ò mọ ayé le. Ẹ̀mi kì ń wọ ohun ọ̀ṣọ́, ohun ọ̀ṣọ́ tí mo máa ń wọ nìkan náà ni pé kí ń wọ bàtà, kí ń wọ bàtà àti ago tó dára, kí ń wọ aṣọ àti bàtà tó dára.

Uhm, kò ní nǹkan pàtó tí èmi máa ń jẹ ní ọ̀sán. Oríṣìíríṣìí nǹkan lè mi máa ń jẹ tàbí lè mi lè jẹ ní ọ̀sán. Tí ààyè bá gbà mí, mo lè jẹ, mo lè jẹ ìkọ́kọrẹ́. Ìgbà mìíràn mo lè jẹ ẹ̀bà àti ọbẹ̀ tí wọ́n ń pè ní ọ̀, ìṣe, ọbẹ̀ ìṣe ewu àbí kí èmi jẹ búrẹ́dì àtẹyin àbí bó ṣe àkàrà àbí moi moi ló wà nílẹ̀ pẹ̀lú gààrí mo lè jẹ. Tí mo bá rí pepper soup àti pepper soup ẹlẹ́ja àbí pepper soup ẹlẹ́ran àbí tẹ ni turkey, mo tún lé jẹ ìyẹn náà. Kò sí ohun tí èmi ò le jẹ. Bo ṣe ọtí ẹlẹ́rìndòdò mo ti le mú yẹn si kin tó fi, kin tó fi kún.

Ìsinmi ọdọodún mi jẹ́ ọjọ́ ogún lé ọ̀kan ní ọdún ni mo ní láti máa fi sinmi. Tó bá ti n ba ti rí pé mo ti ṣiṣẹ́ ṣiṣẹ́ tí ara mi ti ń fẹ́ ìsinmi, mo lè gba bí ọjọ́ mẹ́wàá kí n fi sinmi tí màá tún lọ ṣiṣẹ́. Tó bá dẹ̀ tí wa n di bí ìparí ọdún, màá gba ọjọ́ mọ́kànlá tó kù láti fi sinmi.

Ahn ahn, èmi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Mi ò fẹ́ràn rẹ̀. Mi Àwọn iṣẹ́ ìta gbangba jẹ́ àwọn iṣẹ́ alágbára. Iṣẹ́ afọpọlọ ṣe dẹ̀ ni iṣẹ́ tí emi máa ń, tí emi máa ń ṣe. Nítorí náà èmi ò kí ń ṣíṣẹ́ ìta gbangba.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn ará ibi iṣẹ́ mi jẹ́ ìbáṣepọ̀ tó dánmọ́nrán. Èmi jẹ́ ẹni tí ó ní ìfẹ́ fún àwọn alábáṣiṣẹ́ mi, mo dẹ̀ tún jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀. Nítorí náà iṣẹ́ tí wọ́n bá fún wọn tó bá jẹ́ iṣẹ́ ti ìyẹ́ ta jẹ́ ṣe papọ̀, a máa jọ wò ó, a máa pín in, tí má ti mú tèmi, àwọn alábáṣiṣẹ́ mi ọ̀nà máa ń gba ti wọn. Tí wọ́n bá needi iran lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ tí wọn, mo máa ràn wọ́n lọ́wọ́. Tó bá sì jẹ́ pé èmi náà mo nílò ìrànlọ́wọ́, màá sọ fún wọn, tí wọ́n bá le ran mi lọ́wọ́ láti ṣe.